Ọ̀nà tí àkókò, ọ̀nà tí agbègbè tó fi ní ìyípadà ó pọ̀ púpọ̀. Akoko ni pé agbègbè mi jẹ́ agbègbè tó ẹ pé àfi sábà ní iná dédé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ láìpẹ́ láì jìnnà, àwọn ìjọba ni wọ́n pín prepaid meter fún gbogbo aládùúgbò wa àti gbà ti wọn de sì jẹ́ pé prepaid meter yìí á bẹ̀rẹ̀ sí ní iná kó dà ko sí ojúmọ́ kan ta á fi ní iná. Lọ jẹ kí àdúgbò kò yí padà ọ jẹ kó ọ jẹ ka àwọn ènìyàn wà má gba ilẹ sí bí bẹ iyùn ọ jẹ akọkọ. Ẹ̀kéjì ni pé àdúgbò mi jẹ́ àdúgbò tó jẹ pétẹ́lẹ̀tẹ́lẹ̀, imọ̀ ń dọ̀ọ́ tì í. Pe bí àwọn èèyàn kì n bíkítá láti ṣe ìmọ́tótó ilé wọn àbí ìmọ́tótó àyíká wọn. Àmọ́ ìbátápara sọ fún pé ẹni tí ò bá ti ṣe ìmọ́tótó ilé rẹ̀ àbí àyíká rẹ̀, àwọn òǹfọ̀lọ́pà gbé ni. Àti igbá náà ni àdúgbò òun ti ń mọ́ tó jépé ó ti ń mọ́ tótónitó ẹ pé tí ẹ bá rí báyìí kò ní sí ìdọ́tì kankan níbẹ̀. Wọ́n sì ṣe ètò àwọn tí ó mọ wá kó ilé. Àwọn e a lé iná wa lára àwọn ìyípadà tó dé bá àdúgbò mi tó ẹ pé tí bá rán ti rẹ̀ báyìí, màá mú inú mi dún pé "àh! Ọlọ́run, mo dúpẹ́ tí mo wà ní àdúgbò yìí nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ni ò rí báwọn." Wọ́n sì sọ pé ìmọ́tótó ni ló lè ṣẹ́gun àrun gbogbo ibi àyíká tó bá mọ́ dáadáa, yóò dènà kí ẹ̀yàn ní àruǹkarún. Inú dùn tó jẹ ẹ pé, inú mi máa ń dún pé mo wà ní àdúgbò yìí nítorí pé kí ni ó mú mọ́tótó ní iná sí i wá. Ó wà lára àwọn ìyípadà tó dé bá àdúgbò mi tó ẹ pé, tó dé bá àyíká mi tó ẹ pé tí bá rán ti rẹ̀, inú mi máa ń dùn dáradára ni.

Ah, ọ̀rọ̀ tí ẹnìkan nínú ìdílé wa máa ń sọ nígbà gbogbo pọ̀. Amo èyí ti mo rántí julọ ni pe o le ni kan to je boya bi egbon daddy mi to je pe inú mi si maa n dùn si won torí pe kini o wa laara àwọn to je ki n de ibi ti mo de yi. Wọ́n máa sọ fún wa pé ká rántí ọmọ ẹni táà ń ṣe. Ọ̀rọ̀ ń jẹ́ ọ̀rọ̀ tó ń kére lẹ́nu àmọ́ ṣe kíni, ó wúwo ní ọkàn torí pé kíni, tó bá rántí ọmọ ẹni tó ń ṣe, ò ń ṣe kíni, ò ní wúwo ìwà kí wà. Irúfẹ́ oro ba n ni maa n ba wa lo gbogbo ibi tan ba lo pe a wọn tie so fún wa pe kini pe ka rántí ọmọ ẹni tan se. Tó bá ti rántí ọmọ ẹni tó ń ṣe, ó ṣe kíni, ó lè lọ jinna nínú ayé. So o dára gan ki eyan maa rántí kini ki eyan maa n rántí ọmọ ẹni ti eyan se. Ẹni gbogbo gba táa bá ti lọ sílé, táa bá ti lọ kí wọ́n, bóyá lọ kí wọ́n fún ọdún àbí a kọ́ lọ kí wọ́n, ọ̀tún kọ́ wọn máa sọ fún wa ní pé táa bá ti rántí pé ká rántí ọmọ ẹni táà ń ṣe torí pé kíni, ọmọ tí ò bá rántí ọmọ ẹni tí ń ṣe, tí ò rántí ilé, yóò ṣe kíni, yóò kàn lọ ba orúkọ ẹbí jẹ́ ni. Irú táwọn òbí wa fi máa ń sọ fún wa pé ká ṣe kíni, ká rántí ọmọ ẹni táà ń ṣe. Táa bá sì fi ọ̀rọ̀ náà táa bá fi sọ́kàn, yóò jẹ́ kíni, yóò jẹ́ ǹkan tó jẹ́ pé á máa rí ìmúlẹ̀ nínú ìbùbà táa bá fẹ́ ṣe ǹkan tí ó da. A rántí pé á, wọ́n sọ fún wa nílé pé ká rántí ọmọ ẹni táà ń ṣe. Irúfẹ́ ǹkan báa ń koni je ká lè wú ìwà tí ó bá ni lórúkọ jẹ́.

Eré wo ni ẹ̀ ń ṣe nígbà èwe? Eré tá a máa ń ṣe nígbà èwe wa, eré tó pọ̀ dáadáa ni. Bí à bá má sọ pé eré ká a máa ń yí táyà. Tá bá ti lọ sí ilé ìwé, tá bá dé ní ìrọ̀lẹ́, tá bá ti lọlé, keu a ṣe kíni. Èmi àti àwọn ọ̀rẹ́ mi, a lè tó bí àbí mẹ́ta mẹ́rin tá a mọ ṣe kíni, tá a mọ yí táyà. A yí táyà láti agbègbè kan lọ sí agbègbè mìíràn. Ara àwọn eré tá a máa ń ṣe nígbà èwe ni èyí ìyẹn lakokoọ́. Ẹ̀kéjì ni pé à máa ń ṣe eré kántà náà. Kí lẹ́ ń pè ní eré kántà? Òun ni ká mọ ṣe kíni. Ka mọ fi kántà ka mọ fi gbá bọ́ọ̀lù ká mọ gbá sí ara wa. Òun náà wà lára àwọn eré tí à máa ń ṣe. Ní ẹ̀kẹta, à máa ń ṣe eré rọ́bà. Kí na ń pè ní eré rọ́bà? Ìyẹn ìyẹn rọ́bà báàndì. Òun ni pé àwa mẹ́ta mẹ́rin a tó, a máa gbá rọ́bà. Ẹni títí ẹ̀ bá gun, orí tẹlòmí. Yo ó ṣe kíni. Òun ló gbé igbó orósókè. Irúfẹ́ ẹni bá hun, yo ó sì kó gbogbo àwọn rọ́bà náà lọ sí ilé tí yóò sì di ti ẹ. E yun wà lára àwọn eré tí a máa ń ṣe ní ìgbà kékeré. Gẹ́gẹ́ bí ọmọ kékeré, eré tá a máa ń ṣe gan pọ̀. O tun ni èrè kàn tá mọ ṣe. Ìyẹn tí ó bá ti di ìgbà tí ọdún ìtúnu awẹ̀ tí ń bọ̀, ábí táa bá fẹ́ gba awẹ, a ṣe kíni. A mọ ìyẹn. A mọ mọ́sálásí pẹ̀lú, aamọ abika mọ́ pẹ̀lú iyẹ̀pẹ̀. Táa bá ti mọ́, yóò tó dédé boya bí i. Èyí tó ní, yóò tó dédé bí i bí i. Afuu ọmọ èèyàn táa lè máa gbà wọlé. Táa bá ti mọ́ tán, ìbẹ̀ láti mọ̀ ṣe kíni. Ìbẹ̀ láti mọ̀ kí irun ti wa. Gẹ́gẹ́ bí ọmọdé. Eré pọ̀ gan táa máa ń ṣe nígbà táa wà ní kékeré tí ó jẹ́ pé táa bá si rántí a ṣe mọ́ rérìn pé, a ṣẹ́ awa náà la ṣe irúfẹ́ eré báyìí.

Ṣé o máa ń fi ipara sára? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń fi ipara sára. Àmọ́ gbogbo ìgbà ko ni mo máa ń fi ipara sára. Bóyá nígbà ọyẹ́, èmi sábà fi ipara sára. Nítorí pé kí ni? Tí eeyan báa fi ipara sára nígbà ọyẹ́ yóò kàn jẹ́ kí ara eeyan ko funfun ni. Tí n bá si fẹ́ fi ipara sára nígbà ọyẹ́, irú ipara tí mo máa ń lò ni ìyiùn Vaseline, mi ò kí ń lo lotion. So tó bá ti wá di ìgbà ojo, ni mo lè máa lo ìpara lotion para. Torí pe kini yóò je ki awo mi ko jolo dada. Àmọ́ mo jẹ́ ẹni tó jẹ pé mo máa ń lo ìpara dada. Nítorí pé kí ni? Tí eeyan bá ń para, bó ṣe ye kí eeyan máa ń para nígbà gbogbo àti nígbà tó yẹ, ara eeyan yóò máa ṣe kí ni? Yóò mọ́ jọ̀lọ̀ dáadáa. Náà ni won fi sọ pé kí eeyan máa para. Mo jẹ́ ẹnikan tí ó jẹ pé mo máa ń para ní ojoojúmọ́. Tí n bá para gan, mi ò kí ń lé jáde kúró ni ilé. Nítorí pé kí ni? O ti je nkan ti o ma mi lára dada ti mo n maa n se ni gbogbo ìgbà àti ni gbogbo akoko. Nítorí pé kí ni? Tí n bá ti ṣe, yóò jẹ́ kí àwọ̀ mi kó dán dáadáa, kó sì jọ̀lọ̀ dáadáa.

Ọ̀nà tí mo lè gbà máa pàrọ̀ ọkàn jẹ́ ọ̀nà tó pọ̀. Àkọ́kọ́ ọ̀nà ni pé bóyá tí mo bá rí ǹkan kan tí ó bàmí nínú jẹ́ tí mi n sì fẹ́ se kí n lọ sùn ná tí bá ti sùn, yóò ti jẹ́ kí irúfẹ́ ǹkan bá, yóò ti jẹ́ kó, kó rọ̀ ní ọkàn mi. Màá lè pàrọ̀ ọkàn pé "a! Kí n ṣe báyìí, kí n ṣe báyìí, kí n ṣe báyìí" ìyẹn ọ̀nà àkọ́kọ́ nù. Ìyẹn ọ̀nà kejì tí máa fẹ́ pàrọ̀ ọkàn mi, bóyá kí n fi lo àwọn ọ̀rẹ́ mi pé irúfẹ́ ǹkan báyìí mo fẹ́ ṣe, mo fẹ́ ṣe. Ti wọ́n bá ti gbà mí níyẹn ju pé báyìí ni kò yẹ ṣe, má ṣe báyìí, báyìí ni kò yẹ ṣe, má ṣe báyìí. Yóò jẹ́ kí n lè pàrọ̀ ọkàn mi pé "a! Jẹ́ kí n ṣe báyìí, jẹ́ kí n ṣe báyìí, má jẹ́ kí n ṣe báyìí". Ìyẹn ni ọ̀nà kejì. Ọ̀nà kẹta ni pé màá lọ sórí orí ẹ̀rọ ayélujára, kí n lọ wo irúfẹ́ ǹkan báyẹn pé bóo ná ṣe ṣe àbí ẹ́ni tó ti ṣẹlẹ̀ síi rí pé bá lọ ṣe ṣe. Tí bá ti lọ wo irú orí ẹ̀rọ ayélujára, màá fi ní experience nípa irúfẹ́ ǹkan báhun bí ṣe ṣe. Àwọn ọ̀nà tí mo lè má bá pàrọ̀ ọkàn tí má fẹ́ ṣe ǹkan, tí n bá ti ṣe research nípa ǹkan náà, àbí tí mo ti bá èèyàn sọ̀rọ̀ tó mọ̀ nípa rẹ̀, àbí tí mo ti sùn tí mo ti jí làkáyèè yóò wálè dáadáa, yóò ti lè sọ ọ̀nà mẹ́ta tí mo lè gbà sí i. So gbogbo eléyìí tí mo kàkalẹ̀ yìí ó jẹ́ àwọn ọ̀nà tí mo máa ń bá pàrọ̀ ọkàn, pé n máa ń bá pàrọ̀ ọkàn mi bá fẹ́ ṣe ǹkan.

Kí ni, kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Àwọn nǹkan tí mo lè ṣe nígbà tí mo bá sín ni pé màá dúpẹ́ fún Ọlọ́run. Nítorí pé kí ni, sísín ó jẹ́ nǹkan tí àwọn èléyinbo n pé ní reflex action. Kì í ṣe nǹkan tí èèyàn ní agbára láti mọ̀ọ́ jẹ kó ṣẹlẹ̀. So tó bá ṣẹlẹ̀ nǹkan tó jẹ́ kí èèyàn ni pé kí ni, kí èèyàn sín, kí èèyàn dúpẹ́ fún ọlọ́run akọkọ nu. Kí èèyàn bá dúpẹ́ fún Ọlọ́run tán ni kí ẹ jẹ kí ni, kí èèyàn bo imú èèyàn. Nítorí pé kí ni, tí èèyàn bá wà ní ẹ̀gbẹ́ ẹ̀, tí èèyàn bá fi ń sín ikùn àbí irúfẹ́ nǹkan tó bá jáde ní ara, ara èèyàn, ó lè ta sí àára ẹni tó wà ní ẹ̀gbẹ́ èèyàn. Tó bá dẹ̀ ta sí àára ẹni tó wà ní ẹ̀gbẹ́ èèyàn, irúfẹ́ nǹkan bá un kò bójú mu rárá. Nínú kí ẹ, lọ́ fi sọ pé kí èèyàn mọ̀ ẹ ṣe kí ni, kí èèyàn máa fọ̀ bo ẹnu èèyàn àti imú èèyàn tí èèyàn bá sín. Ti èèyàn ba ṣe irúfẹ́ nkan bá ùn ẹni tí o wà l'ẹgbẹ èèyàn kò ní ríbi kò bá ìdí nú tó fi jẹ́ pé tí mo bá tiẹ̀ fẹ́ sín ngbá mi gan, mo máa dìde kúrò ní ibi tí àwọn èèyàn bá wà ni. In lọ sí ìbi ti àwọn èèyàn o sì n tosí, in tí lọ sín. Tí mo bá ṣe irúfẹ́ nǹkan bá un, kò ní le affect àwọn tó wà ní ẹ̀gbẹ́ mi.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni àjọ̀dún ọdún iléyá, torí pé gbogbo àwọn tó ń wá láti ìdálẹ̀ wọn ó padà sí ilé. Wọn tó bá ti padà sí ilé, wọ́n ó rí gbogbo àwọn tó ti rí tipẹ́tipẹ́ a ti jọ ṣe àjọyọ̀ dáradára. Kí oníkálukú wọn tó padà sí ilé. Ó wà lára àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ torí pé kíni, ẹ̀ẹ̀kan lọ́dún ni a máa ń sábà ṣe àjọ̀dún iléyá. A máa ń gbádùrà kí yóò dé kó síbàá láyọ̀ àti ní àlàáfíà ni.